Oúnjẹ tí mo mọ̀ pèsè dáadáa, òun ni ọbẹ̀ tí wọ́n ń pè ní gbegiri. Kí a tó sèé, a ó rẹ ẹ̀wà yẹn sínú omi, tó bá ti rọ, a ó wá bó epo ara rẹ̀ kúrò. A ó wá gbe e kaná, tí a bá ti gbé ẹ̀wà yẹn kaná, a ó wàá, tó bá ti jiná, a ó ja, tí a bá ti ja, a ó wá jó. A ó yọ àwọn kókó yẹn kúro ibẹ̀, tí a bá ti yo kúrò nbẹ̀, a ó wa gbe kaná yí wá di ọbẹ̀

Mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ èyí tí ń bá lágbára láti ṣe ìrànlọ́wọ́ fún, bíi àpẹẹrẹ tí ẹbí bá ń pà yàn tí ó bá wá bá mi tí ń bá ní máa fún tàbí kí ń bu oúnjẹ fún. Nígbà mìíràn tí bá rí ẹni tí bari eni ti n lọ lopopo ona to bá wá bá mi, pe owó mótò òun ó ku díẹ̀ káàtò, ìgbà mí màá fún wọn, màá fi ṣe wọ́n lánu.

Mo fẹ́ mọ àwọn ìmọ̀ tuntun tí wọ́n ṣe ń ṣe tún fóònù ṣe torí pé fóònù òun ló gbayé lọ́wọ́ yìí. Tín bá dàìmọ́ ọ ṣe, yóò ṣe mí láǹfààní dáadáa. Kò sí ìlú kan tí wọ́n kì ń lo fóònù. Ó wù mí láti lọ fún ẹ̀kọ́ bí wọ́n ṣe ń ṣe fóònù. Nǹkan tí ó wù mí kọ́ nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pamọ́ torí ìdagiri torí ìgbà tí ò ní sí owó, èyí tí mo fi pamọ́ yẹn màá lọ mú á dẹ̀ wúlò fún mi láti ṣe nǹkan tí mo bá fẹ́ ṣe ní àkókò náà. Ó dára kí ẹ máa fi owó pamọ́

Mo máa ń gẹ irun orí mi lẹ́ẹ̀mejì lóṣù. Èyí tó túmọ̀ sí ọ̀sẹ̀ méjì méjì ni mo máa ń gẹ irun orí mi. Mi ò nife kí irun orí mi má kun púpọ̀, ó máa ń fa ẹ̀fọ́rí fún mi tí ó bá ti kún gan.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀ ọ̀tọ̀, èyí tí mo ń mú lọ sí ibi iṣẹ́ ọ̀tọ̀, èyí tí mo ń wọ̀ jáde lọ síbi òde àríyá ọ̀tọ̀. Mo ní wọn ní oríṣiríṣi, bí mo ṣe ní wọn nìyẹn o. Tèmi.

Ìrọ̀rí ẹyọkan ni mo máa ń lò, ṣùgbọ́n mo ní oríṣiríṣi bí mẹ́rin tí mo máa ń pàrọ̀ ẹ sí ara wọn. Ìgbà mí, mo lè gbé kan sí ẹsẹ̀ mi, ìgbà mí ìkan yóò wà níbi orí mi. Bo bá ṣe wú mi ni mo ṣe máa ń lo won, ṣùgbọ́n ẹyọkan ló gbodo wà ní orí.

Bẹ́ẹ̀ni, mo mọ bí wọ́n ṣe ń gun kẹ̀kẹ́ dáadáa. Kódà máa ma gun kẹ̀kẹ́ lọ sí ìlú ìdákẹ́jì ní ọ̀dọ̀ wa, a si máa ràn mí rọ̀run gidi gan ni. Kódà kẹ̀kẹ́ ẹlẹ́mu òun ni kẹ̀kẹ́ mi tí ó tún máa fi gbé ẹrù.

Tí n bá fẹ́ ra ẹ̀rọ ayára bí àsá, nígbà tí ìtín bá ń lò tí ò bá ṣiṣẹ́ mọ, nígbà náà ni màá ronú kan láti lọ ra ìmí. Nìkan tí ìtín bá ń lò tí ò bá ti máa yọnu pé ó jẹ́ kí mo fẹ́ lọ ra ìmí o tí mo sì máa ń ṣe temi niyen.

Yàrá èyí tí mo máa ń sùn lálalẹ́ òun ni mo fẹ́ràn jù púpọ̀. Mi ò kí ń fẹ́ kí kódà ìdọ̀tí kéré bá mi. Èmi kì í fẹ́ kí ìdọ̀tí ó máa mọ tónítóni lóòrèkóòrè. Mo máa ni kọ́ máa bá mi gbà tí kí mi ò fẹ́ kí ìdọ̀tí kan kí ó wà níbẹ̀.

Máa máa bá àwọn ẹlẹgbẹ́ mi ṣiṣẹ́ ní ibi iṣẹ́ dáadáa, mi kì í lẹkí a wò kí ìjà kí ó wà láàrin àwọn méjeji. Ibi tí ó bá yẹ kí n ṣe, mo máa ṣe èyí tó bá jẹ́ tiwọn náà a máa ṣe. Nígbà mí àtu máa bára ṣiṣẹ́ papọ̀ èyí ló máa ń fa ìrẹ́pọ̀ láàrin wa.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì ìṣe ohun la máa ń fi ń wọlé. Tẹ ma clọcki sí ẹnu ẹ̀rọ ìbániwọlé. Ẹnikẹ́ni tí kò bá fi sí, ó túmọ̀ sí pé kò wá ibi iṣẹ́ ní ọjọ́ ènìyàn. Tí a bá ti wá, a gbọdọ̀ fi sí láti máa mọ̀ pé yes a wá ibi iṣẹ́ ní àkókò bá yí.

Mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì nígbà kan dáadaa. Ṣùgbọ́n ní àkókò yìí, èmi ò fẹ́ràn láti máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì torí pé àwọn nǹkan mìíràn tí ẹ máa bèèrè fún, tí ẹ bá ṣe tán, nǹkan mìíràn ló máa gbe wa fún yin tí ò ní tẹ́ yin lọ́rùn.

Nígbà kan ni mo máa ń wọ ago ọwọ́ bọ̀ nísinyìí tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àgbéká ti wà. N ò fi bẹ́ẹ̀ lo aago ọwọ́. Àyàfi ìgbà tí n bá ń lọ sí òde, mo máa ń fi aago sí ọwọ́.

Bẹ́ẹ̀ni, láìmọ̀ye ìgbà ni mo ti ṣìná. Because mi ò kí ń láì kí máa bẹ̀rẹ̀ ọ̀nà lọ́wọ́ àwọn èèyàn. Wọ́n dẹ̀ ní kí a bẹ̀rẹ̀ ọ̀nà kì ń sọnù. Nísìí, ayé ti léwu ó le gan. Tẹ́ bá ń bi elomí lérè ọ̀nà kò lè dáa lóhùn torí àwọn ǹkan aburu tó ń ṣẹlẹ̀ nínú ayé lọ́wọ́ yìí.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àwọn àlọ́ tí máa ń pani lẹ́rìn dáadáa. Èyí bíi ti Ìjàpá yánrinbo tí wọ́n pè ní ọkọ wésẹ̀. Tí àwọn àgbàgbà ti ón bá ń pa àlọ́ fún wa báyìí. Mo máa fẹ́ràn rẹ̀ gan a sì máa dùn mọ́ mi. Ó dẹ̀ máa ń kọ́ wa ní ẹ̀kọ́ ní oríṣiríṣi yàtọ̀ sí àwàdà tí ó wà nínú rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ìdárayá dáadáa bíi bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Ni ibi iṣẹ́ wa, wọ́n máa ń fún wa ní àkókò lẹ́ẹ̀kọ̀kan ká lọ ṣeré ìdárayá. Bọ́ọ̀lù àfọwọ́ àfọwọ́gbá ni a máa ń ṣe náà lẹ́ẹ̀kọ̀kan ṣùgbọ́n èyí tí mo fẹ́ràn jù ni bọ́ọ̀lù àfẹsẹ̀gbá.

Mo rántí ìgbà ọmọdé mi nígbà tí wọ́n máa ń kó wa lọ sí amusement park, ilé ìjẹun, ilé ìṣeré ní à wà ní kékeré nígbà náà. Mo máa ń rántí àwọn nkan oríṣiríṣi tí a máa ń ṣe, tí a máa ń rí àwọn ẹranko, ẹranko ńlá ńlá níbẹ̀ àti ìdí máa ń wẹ̀ ní ẹ̀gbẹ́ kan tó ń pè ní swimming poolu máa wẹ̀ bẹ. A de máa rí oríṣiríṣi àwọn ènìyàn, mo de máa ń rántí gbogbo àwọn eré tí a máa ń ṣe nígbà yẹn.

Èmi kìí béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn torí pé ayé gbé gẹ́. Tẹ bá bí ẹlòmíì léèrè ọ̀nà ń ṣe ni a máa wò yín báyìí, bíi pé ẹ fẹ́ ji óun gbé ni o. Nnkan to bá ń mú béèrè ọ̀nà lọ́wọ́ àwọn eeyan tí n bá ri ibí tí àwọn àgbàlagbà wà tan pọ̀, màá lọ si aarin mo maa béèrè.

A máa ń ṣe ìpàdé lórí fóònù, èyí tí a máa ń pè ní tí a lè tó bí mẹ́ta sí mẹ́rin tó ń pè ní conference call lórí foran táa o sì máa bára wa sọ̀rọ̀. Oni kaluku lè wà ní ìlú ọ̀tọ̀ọ̀tọ̀, mo máa ń ṣe dáadáa kódà nínú àwọn ẹbí mi àwọn tí a bá jọ wà papọ̀ a máa ń ṣe.

A máa ń, a máa ń ṣe ìgbéjáde níbi iṣẹ́ láàárín ara wa dáadáa. Èyí tí a ṣe láàstì nígbà ọdún tí a dẹ̀ gbẹ́'ra wa jáde lọ síbi ayẹyẹ kan tí wọ́n ti ń jẹun kó dá, Oríṣiríṣi oúnjẹ ni a jẹ níbẹ̀.

Tí a bá siṣẹ́ láárín àwọn ọ̀rẹ́ wá, a máa ń pín owó náà dáadáa. A máa ń pín dáadáa, a ń pín ní orí òjì orí lọ, a kì n gbà ju ara wa lọ. Ṣùgbọ́n n gbà mìí ti a bá rí pe ẹ́ni bá òhun ló ṣiṣẹ́ gan-an, a lè yọ ààyè fun pé kó gbà ju wa lọ.

Bẹ́ẹ̀ni, bí mo ṣe máa ń rin ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ nítorí owó ó jìnnà sí ilé ìṣe, ilé mi jìnnà sí ibi iṣẹ́ mi. Mo máa ń kọ́kó rìn díẹ̀ tí bá ti rìn díẹ̀, màá wá gbé mọ́tò tí owó tí màá san tí òfin ni pọ̀. Bí mo ṣe máa ń rìn ní ìrìnàjò ni ojoojú mọ́, bí mo ṣe máa ń ṣe ni.

Bẹ́ẹ̀ni, ẹkárọ, ẹkárọ sir. Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlo nǹkan dáadáa. Tí nǹkan tí mo bá lò tí kò bá tíì bàjẹ́ tóbáye dá, màá máa lo lọ ní o, di gbá tó ba to bàjẹ́ tí màá tó filẹ̀ pé mi ò lò mọ́. Mo máa ń ṣọ àtúnlo nǹkan dáadáa.

Mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn, ṣùgbọ́n lẹ́tà tí mo máa ń kọ fún wọn, ó máa ń jẹ́ látorí fọ́nrán. Latori fóònù mi ni mo ti máa ń kọ lẹ́tà sí àwọn ọ̀rẹ́ mi, àwọn ará àwọn ẹbí. Tó bá yẹ kí n kọ ìwé sí wọn bi mo si máa ń we ni yen o.

Ohun tí ó máa ń fún mi ní ìtara níbi iṣẹ́ tí àwọn ẹlẹgbẹ́ wa tí a jọ ń ṣiṣẹ́, tó bá ń ṣe ìmẹ́lẹ́, tí àwọn àwa yókù bá dẹ ń ṣiṣẹ́, tá ń karamọṣẹ́, táwọn ènìyàn ń ṣe ìmọ́lẹ̀ tẹ́ẹ̀ ṣe tó ń jáde, a máa kámi lara gidi torí pé owó kan náà òun ni a máa gbà. Mí èṣì kí ń fún.

Mi ò, mi fẹ́ sì láti má ra oúnjẹ ní òpópónà ọ̀nà. Ríra oúnjẹ ní òpópónà ọ̀nà, kódà àwọn ìjọba máa ní kí ka má má ra oúnjẹ jẹ ní ibikíbi torí àìsàn. Mi ò fẹ́ràn rẹ̀ rárá, àti bí a bá máa róúnjẹ jẹ ní ìta, a máà ń kó oríṣìíríṣìí kọlẹ́ra.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa wọ ohun ẹ̀ṣọ́ sí ara mi bíi ago, bíi ṣéènì, bíi ẹ̀gbà ọrùn. Mo máa n fẹ́ràn láti máa wọ sí ara mi nítorí o máa ń jẹ́ kí imoura kí ó pé ní ara mi.

Bẹ́ẹ̀ni, gbogbo wa tí à ń ṣiṣẹ́ ló máa ń fún ní coffee. Ni àárọ̀ lárọ̀ tí a bá kọ́ di ibi iṣẹ́ wọ́n á fún wa ní coffee kí á mú, tó bá lè fún wa ní okun láti lè ṣe iṣẹ́ kára kára. Ṣùgbọ́n èmi a fẹ́ràn láti máa mú lẹ́ẹ̀mejì. Tí n bá mú láàárọ̀, màá tún lo mú ní ọ̀sán.

Tí èmi bá sùn èmi ò kí n mọ̀ boya mó ma rọrùn, ṣùgbọ́n àwọn ẹlẹ́gbẹ̀ mi, àwọn tí a jọ ń gbé lé, wọ́n máa sọ fún mi pé mi ò kí n rọrùn tí ń bá sùn. Ǹkan tó máa ń mú mi rọrùn ni pé bóyá ara mi ò yá tàbí mo ti ṣiṣẹ́ gan ó ti rẹ̀ mí, ǹkan tó lè fa kí ń máa rọrùn yẹn.

Omi tí ó máa ń mu lójoojúmọ́ ó tó lítà mẹ́rin sí márùn-ún torí pé wón sọ fún wa pé ká máa ń mu omi dáadáa. Ó ṣe má ń sè àǹfààní fún àrà.

Tí n bá ní ìṣòro ẹ̀rọ lórí fóònù mi, máa pe customer care, màá bá wọn sọ̀rọ̀. Ohun tí wọ́n lè ṣe, wọ́n á bi mí lééré pe ki lo ṣẹlẹ̀, wọ́n á sàlàyé fún wọn, wọ́n á dè tọmi sí ọ̀nà bi mo ṣe lè ṣe or kí wọ́n bá mi ṣe láti ọ̀dọ̀ wọn.

Mo máa ń fọ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi lẹ́ẹ̀mẹta láàárín ọ̀sẹ̀ torí pé ibi tí mo máa ń gbé lọ kò ní ṣe ibi tí títí eléruko wà. Ibi tó mọ́ ni ẹẹ́mẹta ọ̀tọ̀ọ̀tọ̀ mo máa ń fọ láàárín ọ̀sẹ̀ ní àárọ̀ láàárọ̀, dẹ́ẹ̀ ni mo máa ń jẹ́